Sọ fún wa nípa abúlé tàbí àdúgbò tí o wà ní tòsí, ní tòsí, ní tòsí ibi tó ń bí mi sí. Kì í sọ fún yi, sọ fún wa nípa abúlé tàbí àdúgbò tí ó wà ní tòsí. Gẹ́gẹ́ bi mo ṣe sọ tẹlẹ Eko ni wọn bi mi si Eko ni won to mi dàgbà ibẹ̀, ibẹ̀ mo gbé dààbà. Ibẹ̀ ni àwọn òbí mi tọ́ mi dàgbà sí. Àwọn àdúgbò tó wà láìka ibẹ̀ ni Àkúté, ní Agege, ní aah, aah Agege, Àkúté, aah Ikorodu kan súnmọ́ díẹ̀, ó súnmọ́ ibẹ̀ yẹn díẹ̀. Àdúgbò tó súnmọ́ ibẹ̀ ni. Aah ìbéèrè àkọ́kọ́ ni pé ohun tó, tí ó yàtọ̀ ní ìsín, àwọn nǹkan tí ó yàtọ̀ ní ìsín ni wípé ojú ọ̀nà tó ń ṣe yẹn ó jẹ́ kó, ó jẹ́ kó, ó jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn ibẹ̀ yen gidi gan. Tẹ́lẹ̀ o rí bákan bákan, o rí bí gẹ́tò tẹ́lẹ̀. Ojú ọ̀nà tó ń ṣe yẹn ó jẹ́ kí ibẹ̀ yẹn, kí àwọn èèyàn fẹ́ràn láti, láti máa gbé bẹ́ẹ̀ gan. Àti iná tó ní yẹn, ó, ó tún jẹ́ kí ibẹ̀ yẹn ní ìtumọ̀ díẹ̀. Iná tó ní yẹn. Aah ìbéèrè kẹ́ta ni ẹni tí òun gbé, tí ó ń gbé níbẹ̀. Ẹni tí ó ń gbé níbẹ̀ ni àwọn, àwọn ọ̀rẹ́ ayé àtijọ́, àwọn ọ̀rẹ́ ayé àtijọ́, àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ tẹ́lẹ̀. Àrá èyin tí ó jẹ́ pé ìgbà tá a wà ní ọmọdé, a máa ń, àjọ máa ń ṣeré pọ̀. Àwọn èèyàn tó ń gbé tẹ́lẹ̀, kò, kò àwọn, wọ́n kì í gbé bẹ́ẹ̀, wọ́n kì í gbé bẹ́ẹ̀, wọ́n kọ̀ máa wá wo àwọn èèyàn bẹ́ẹ̀ náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Tóbá jẹ́ pé, ẹgbẹ́ yẹn ń-- àwọn èèyàn wọn, wọ́n ò ní ìfẹ́ sí ara wọn. A máa bèèrè nǹkan tó ń ṣẹlẹ̀. A de yanju e. A yanjú ẹ dáadáa, a máa bèèrè lọ́wọ́ wọn. Kí ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì ń jà ò. Fún àpẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ kì n kí ra, ẹ kì í sọ̀rọ̀, ẹ ń jà wò? Àwọn méjèèjì si máa sọ̀rọ̀. Irú nǹkan báyìí ló ṣe sí mi. Irú nǹkan báyìí ni mi ò fẹ́. Bí ó ṣe ń ṣe sí mi ni mi ò fẹ́. Ma de yanju e. A dẹ̀ yanjú ẹ tó jẹ́ pé wọ́n ò ní lè jà mọ́, wọ́n ò ní lè sọ̀rọ̀ burúkú sí ara wọn mọ́. Won a dẹ̀ rerín sí ara wọn. Wọn á rerìn sí ara wọn, wọn á hug ara wọn. Won a de mama kii ara won a tìbẹ̀ won máa kí ra wọn. A máa rínrìn sí ara wọn. A jọ máa sọ̀rẹ́. Ǹkan tí wọ́n ṣe tẹ́lẹ̀ wọn máa jọ, won a jọ máa ṣe papọ̀.

Báwo ni àwọn èeyàn ṣé ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀? Báwo ni, báwo sí ni nísinsìn? Báwo ni àwọn èeyàn ṣé ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀? Báwo ni, báwo sì ni nísinsìn? Báwo ni àwọn ènìyàn ṣé ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀? Báwo ni nísinsìnyí? Àh, báwo, bí àwọn èeyàn ṣe máa ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀? Wọ́n máa ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí. Wọ́n máa ń bá ara wọn sọ òótọ́ ọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ tí ó ní ìwúlò sí, ehn, ayé ara wọn. Wọ́n máa bá ara wọn sọ bí advice. Wọ́n máa fura wọn ní ìmọ̀ràn. Bí advice. Wọ́n máa ń fura wọn ní ìmọ̀ràn. Wọ́n se máa ń sọ, à, tẹ́lẹ̀ níyen, ìsìn, ì, òde ìsìn àimoye àwọn ti o kan. Ba se maa n ba won sọ̀rọ̀ ko, won, ki n raye maa ba ara won sọ̀rọ̀. A máa rí àwọn ọmọ kékeré tó jẹ́ pé a máa ṣe ǹkan tí óò dára ní, àì káta ǹ gbé. Bí i k'áwọn ọmọdé máa ma ń jalè. Ki wọn máa ṣe ǹkan tí ò tọ, tí ò dà, tí ò yẹ. Bíi ìyàwó, bíi fraud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú nǹkan bẹ́yen na ò sì dá ní, ah, ayé táa ń gbé. A ní ìlú táa ń gbé, ní àgbàlyé táa ń gbé. Ah, kò dá rárá, rárá, kò dá ó dá kí àwọn, àwọn àgbàlagbà tàbí àwọn ènìyàn máa ma bá wọn wí kó má lọ di ǹkan mí lọ́jọ́ iwájú. Ah, màá ní pé ìsinsìn wọ́n ò kí ń bá àwọn ọmọ sọ òtítọ́ ọ̀rọ̀. Wọn ò kí ń sọ fún wọn pé sọ ṣe ṣùúrù. Ko maa ma sáré ju kadara won lo, ko maa ma sáré ju ìgbà won lo. Ìbéèrè àkọ́kọ́ ni bí o ṣe rí. Bí o ṣe rí tẹ́lẹ̀ ni wípé àwọn èeyàn máa ń sọ fún àwọn ọ̀dọ́, àwọn ọmọdé ní òtítọ́ ọ̀rọ̀ pé, ah, ǹkan búburú kó má ṣe, kó má má jalè lórí fóònù wọn. Kó máa má ṣe fraud. Kó má má jalè lórí fóònù wọn. Ah, ehn, laye isin, won ki n sábà ma so fún won. Won ki n sábà maa n so fún won nítorí pé àwọn ọmọ yẹn gan wọ́n ò kí ń gbọ́ran, wọn ò kí ń gbọ́ran, wọn ò kí ń gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Nítorí ẹ́ ni wọ́n se, wọ́n ò kí ń sọ fún wọn. Ah, ìbéèrè kejì ni wípé, ìgbà mélòó ni ó ń gbà? A kò kí ń, kò kí ń gbà asíkọ́ rárá, rárá, rárá. Kò kí ń gbà asíkọ́ rárá, rárá, rárá. Nítorí pé, ah, àwọn ọmọ òde ìsìn wọ́n ò kí ń fẹ́ máa gbọ́ran. Nítorí ìdí èyí ni pé àwọn àgbàlagbà wa wọ́n ò kí ń bá wọn sọ̀rọ̀ mọ́. Wọn ò kí ń bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀ mọ́. Ah, kò dá. Ayé, ayé òde òní ó ti bàjẹ́ gidi gan. Àwọn ènìyàn wọ́n ò r'áyè fún ara wọn mọ́ láti máa máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún ara wọn. Ah, ìbéèrè kẹta ni èyí tí ó sọ. Ah, èyí tó san ni wípé ó dá kí eeyan máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún àwọn ọ̀dọ́, fún àwọn ọmọdé. Kó má lọ ya'yàkúyà lọ́jọ́ iwájú. Ah, nítorí pé tí a bá bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀, wọn kò ya'yàkúyà ní ọjọ́ iwájú. Èyí tí ó sọ̀ ni wípé ká má gbà wọ́n ní ìmọ̀ràn tó dà. Ká wọ́n sọ fún, sọ fún wọn ní ìmọ̀ràn tó dà. Kó le bá tẹ̀lé. Kó máa máa má ṣe ǹkan tí ò yẹ kó ṣe. Kó má lọ di ǹkan mí lọ́jọ́ iwájú. Kó má lọ ya, kó má lọ ya'yàkúyà. Kó má, kó má lọ ya'yàkúyà lọ́jọ́ iwájú. Nítorí ìdí èyí, ìdí èyí, la máa sọ fún wọn.

Ṣàlàyé bí o ṣe ń lọ sí ilé ìwòsàn. Ṣàlàyé bí o ṣe ń lọ sí ilé ìwòsàn. Aah gẹ́gẹ́ bí mo ṣe maá ń sọ ní gbogbo ìgbà, mi ò kí ń lọ sí ilé ìwòsàn. Ilé ìwòsàn tí mo máa ń lọ ni ẹ̀mí mímọ́ tí mo ní. Tó bá jẹ́ pé mò ń, mò ń feel bákan bákan, mo máa ń gba àdúrà sí i, mo máa ń dìde, mo máa n gba àdúrà sí i, ó dẹ̀ máa n ṣiṣẹ́ dáadáa. Kò ń ṣe ìkìni tó máa ṣẹlẹ̀. Òun máa ń ṣẹlẹ̀ daada. Tó jẹ́ pé màá máa màá máa arẹ mí wá, à wá máa rẹ mí wá, màá máa orí fífọ́ máa máa wá, màá kán dìde ni tí n ba ti gba àdúrà, tí bà ti sùn, a lọ ni. Tó jẹ́ pé ìgbà mi, a wa máa ṣe mí bipé mo ní màlaríà, màá gba àdúrà, a dẹ̀ ló. Bo ṣe é máa-- a to, a tó bí à ọdún kọ, ọdún kan àti ọjọ́ mélòó tí mo ti ń báà bọ́ bẹ́ẹ̀yen. Tó jẹ́ pé ẹ̀mí mímọ́ ti bá mi sọ̀rọ̀ nípa àwọn ǹkan ìgbésẹ̀ tí mo lè gbè, àti ọjọ́ hun náà mo ti ń gbé ìgbésẹ̀ yẹn, ó dẹ̀ ń ṣiṣẹ́. Mo ti máa ń gba àdúrà, a gba àdúrà ẹ. Ìgbà kú ìgbà tí mo bá ní pé wa rí pé ó ti ń rẹ mí, ó ti ń ṣe, àrá mi ṣe bákan bákan, màá gba àdúrà sí i, ó dẹ̀ máa ń ṣiṣẹ́. Kò ń ṣe ẹ̀ẹ̀kan náà, kò ń ṣe èkéji, kò ń ṣe èkẹta, ó máa ń ṣẹlẹ̀ dáadáa. Aah aah ìbéèrè ké, ìbéèrè kini ni bí o ṣe ń, bí o ṣe jìnà tó. Aah ibi toloun wà kò jìnnà tó. Ọlọ́run ń gbé nínú wa, kò jìnnà rárára. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi i kin, mi ò kí ń lọ sí hospital. Ẹ̀mí mímọ́ náà ni hospital mi. Kò jìnnà rárá. Ẹ̀mí mímọ́ de ń gbé nínú mi. À ìbéèrè kẹ́ji ni ìgbà mélòó ni o ń dúró. Mi ò kí ń dúró rárá, kò kí ń gbà mí ní ìṣẹ́jú mélòó. Kará mi tó ya gágá. À ìbéèrè, ìbéèrè kẹta ni ẹni tí o ń bá lọ, bá ọ lọ. Ẹni kankan ò bá mi lọ. Mo maa n lo sodo oloun, mo maa n lo sodo, mo maa n lo fún ra mi ni màá dé ẹ gbé ìgbésẹ̀, àrà mi á dẹ yá gága gága.

Ẹ̀rọ wo ni ò ń lò nínú ilé ìdáná? Ẹ̀rọ wo ni ò ń lò nínú ilé ìdáná? A máa ń lo, ah, nǹkan tó máa ń lọ ata bí blender. A máa ń lo grater, òun náà máa lọ ata. Àmọ́, kò kí ń jẹ́ kí ata yẹn smooth, à, o-òun náà máa lọ ata. Blender náà máa ń lọ-lọ ata a kúná, a kúná, ata yẹn á kúná. Grater yẹn, ata yẹn ò ní kúná, a kán jẹ́ ko rì ṣakaṣaka. A, tí a máa fẹ́ ṣe ọbẹ tí ó-- ọbẹ, ọbẹ ìrẹsì, iyẹn a máa ń lo grater yẹn. Àmọ́ tí a máa fẹ́ ṣe ọbẹ òkèlè, ayẹn a máa ń lo blender. Irú àwọn ọ̀rọ̀ ẹ́ mú di nínú kitchen mi. Àwọn ẹ̀r-ẹ̀rọ bí hot plate náà a fi hot plate dáná. Tí wọ́n bá jẹ́ pé iná wà, àwa ń fi hot plate dáná. Iná NEPA, a fi hot plate dáná. Wọn kì í lo hot plate nínú generator, a baa generator yen je orí iná NEPA ni a lè lò ó. Ìbéèrè kíni ni èyí tí o pọ̀ jù nínú tí blender àti, ah, grater? Òun nìkan tó ń pé ni whisker, òun ló máa ń fi, ah, mix, ah, nǹkan tó jẹ́ bí fúlá. Iyẹn tó máa-- wọ́n máa mix nǹkan pọ̀. Ah, bí ó le jẹ́, ah, ilá, wọ́n máa fi mix, wọ́n máa fi mix ilá, wọ́n máa fi ro ila pọ̀. Èyí tí, ah, ìbéèrè kejì ni èyí tí ó se anfàni. Èyí tí ó se anfàni ní ju ni blender àti grater. Nítorí pé wọ́n máa ń fi lọ ata. Won le fi blender lo ata ko kunna, won le fi lo ata ko ma kunna. Wọ́n dè máa n lo grater láti fi lọ ata tí o bá jẹ́ pé iná ò sí. Àmọ́, ata yẹn ò ní kúná. Ìbéèrè kẹta ni èyí ti o ko sise èyí tí ò bá ina ṣiṣẹ́ ni grater. Grater ò kí ń bá ina NEPA ṣiṣẹ́. Rárá.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Se o maa n jẹun nínú ọkọ rẹ? Rárá obmi ò kí ń jẹun nínú ọkọ̀ nítorí pé ọkọ ọ̀nà ó máa ń dọtín ní gbogbo ìgbà. Ó máa ń dùn ọtín ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń jẹun nínú ọkọ̀ tó jẹ́ pé, boya tó bá jẹ́ pé ebi yẹ̀n ń pa mi gidi gan, mo máa ń jẹun nínú ọkọ̀. Àmọ́ ní gbogbo ìgbà èmi ò kí ń jẹun nínú ọkọ̀ bẹ́yen náà. Ko kan, kò tẹ́ wubmi kí n jẹun nínú ọkọ̀. Kò wù mí kí n jẹun nínú ọkọ̀. Tó bá jẹ́ pé ebi yẹ̀n ń pa mi gidi gan ni mo máa ń jẹun nínú ọkọ̀. Bí àwọn commercial vehicles àti àwọn ọkọ̀ tí èmi máa ń wọ. Tó bá jẹ́ pé ebi yẹ̀n ń pa mi gidi gan, pé mi ò lè dì mo mọ́, mi ò lè dì mo mọ́, ni mo máa ń jẹun nínú ọkọ̀, máa ra oúnjẹ jẹ nínú ọkọ̀. Àwọn oúnjẹ tí èmi máa ń jẹ ni àwọn tó wà nínú bottle, bíi àwọn Lacasera, àwọn Coke, àwọn Fanta àti àwọn snacks mo máa ń jẹ. Mi ò lè jẹ oúnjẹ bí i ìrẹsì, bí i ẹwà nínú ọkọ̀. Mi ò lè ṣẹ́. Mi i ti e le ṣe.